Hmm. Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni ẹgbẹ́ ikọ̀ agbá bọ́ọ̀lù ti Liverpool. Láti bí i ọdún mẹ́rin sẹ́yìn ni mo ti jẹ́ ẹni tó fẹ́ràn àwọn ẹgbẹ́ ikọ̀ agbá bọ́ọ̀lù Liverpool yìí. Kí Mané kó tó kúrò ní ikọ̀ ẹgbẹ́ náà, ọ̀ ní mo fẹ́ràn jù. Ṣùgbọ́n ní báyìí, mo fẹ́ràn àwọn akẹgbẹ́ ọmọ ikọ̀ náà bí i Salah, bí i Mo fẹ́ràn ìgbà tí Jürgen Klopp náà sì jẹ́ adarí ikọ̀ ẹgbẹ́ agbá bọ́ọ̀lù Liverpool náà. Láìko tán, Liverpool jẹ́ ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù.

Àwọn ohun ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi. Láàkọ́kọ́, irú iṣẹ́ tí mò ń ṣe ni iṣẹ́ èyí tó ń pè ní book keeping. Èyí tí máa ń ṣe àpapọ̀ àti ìṣirò owó. Ó sì a sì máa ń ṣe ìṣirò o-o-owo náà pàápàá bí kí èèyàn kó lè mọ̀ bí owó rẹ̀ bó ṣe ń lọ dáadáa sí, bóyá ó ń lọ ní dáadáa ni tàbí, e-e, ètò ìṣúná owó rẹ̀ kò lọ dáadáa. Láti lè fi ìmọ̀ kún ìmọ̀ mi lórí iṣẹ́ yìí, mo register fún ATSWA. Èyí tó dàbí accounting. Lẹ́yìn tí mo bá parí ìdánwò ATSWA yìí, mà á le tẹ̀síwájú láti ṣe ICAN. Ti n bá ṣe àwọn, ehm, iṣẹ́ wọ̀nyí, tí bá ṣe àwọn ìdánwò méjì wọ̀nyí, n ó lè jẹ́ gboogì nínú ọ̀kan nínú àwọn tí ó le ṣe iṣẹ́ book keeping fún àwọn ilé iṣẹ́ kéékèèké àti ilé iṣẹ́ aládani.

Bí mo ṣe má n se irun mi, tó bá jẹ́ wípé èyí wíìgì ni mo fẹ́ lò, mo lè fún ara mi di àdìmọ́lẹ̀ àdìsẹ́yìn tàbí kí n lọ sí ọ̀dọ̀ onídìrí kí wọ́n bá mi ṣe àdìmọ́lẹ̀ àdìsẹ́yìn. Oní ránpẹ́ kékeré kan, èyí ni yóò wà ní irun orí mi tí wọ́n ó fi lè máa fi gbé wíìgì náà sí orí. Ṣùgbọ́n tó bá jẹ pé n kò fẹ́ ṣe bẹ́ẹ̀ láti lo wíìgì, mo lè ṣe oríṣìíríṣìí, oríṣìíríṣìí irú sítáílì irun. Lọ́pọ̀ ìgbà mo fẹ́ràn láti máa ṣe èyí tí a n pè ní páńkẹ́ẹ̀jẹ̀ tí èèyàn ó fi jẹ́li lẹ irun náà mọ́lẹ̀, èèyàn ó sì wà ǹkan kan bí ohun ẹ̀ṣọ́ tàbí irun tó gùn tí èèyàn ó fi só ní ẹnu. Ọ̀pọ̀ ìgbà náà mo sì máa n ṣe èyí tí a n pè ní Ghana weaving, ó lè jẹ́ ní ṣùkú tàbí ní up back lorisirisi. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà fún irun mo máa n lo wíìgì dáadáa. Àìmọye ìgbà náà mo sì máa n ṣe kíkó náà tí un ó kó irun mi pẹ̀lú òwú, èyí máa ran irun náà lọ́wọ́ láti gùn dáadáa.

Bẹ́ẹ̀ni, mo màá ṣe àtúnlo nǹkan dáadáa. Àwọn nǹkan tí wọn ò kí n ṣe àtúnlo rẹ̀, kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀. Ṣùgbọ́n ní ti aṣọ, mo màá n ṣe àtúnlo aṣọ, màá n tún aṣọ wò. Tí n bá ti wọ̀ lẹ́ẹ̀kan dáadáa, mo màá ṣe àtúnlo bàtà, mo màá ṣe àtúnlo nǹkan lóríṣiríṣi. O lójú ohun tí èèyàn kò lè túnlo. Tí nǹkan bá wà tí mo, tí mo, tí mo mọ̀ pé kò bójú mú láti túnlo, òun ni wọn kò túnní túnlo. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà mo jẹ́ ẹ̀yàn kan tó máa n ṣe àtúnlo nǹkan dáadáa. Tí nǹkan náà bá ti bàjẹ́ tán pátápátá, ni wọn ó tó kọ̀ sílẹ̀. Ṣùgbọ́n tí nǹkan, tí mo bá ti lo nǹkan lẹ́ẹ̀kan tó sì wà ní condition tó da, tó sì ṣe é túnlo, wọn ó túnlo dáadáa.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi, àkọ́kọ́ náà ni àwọn ọjà ta nísílẹ̀ fún títà. Èyí ṣe pàtàkì, èyí jẹ́ ohun tó jẹ́ pé a máa ń mójútó ní ojoojúmọ́. Àwọn ọjà ta ń ta, ó ní, ó ní í ṣe pẹ̀lú ohun jíje àti ohun mímu. Nítorí ìdí èyí, a máa ń fi, a máa ń fi ìmọ̀ tó tó àti ìtọ́jú tó péye, a máa ń fi sí wọn. Ojoojúmọ́ la máa ń ṣàyẹ̀wò wọn, láti rí pé wọ́n sì wà ní ipò tó da. Ojoojúmọ́ la máa ń kà á, la sì máa ń ṣàyẹ̀wò èyí tó bá nílò ká tún rà sí. A dẹ̀ tún máa ń yẹ àwọn èyí tó jẹ́ fast moving product, ìyẹn àwọn èyí tí àwọn èèyàn máa ń sábà ra jù. Taa bá nílẹ̀, ta bá ti rí pé ó ti fẹ́ rẹ̀ tán, a máa tètè lọ sí ọjà láti tún ra ìmí. So àkọ́kọ́ ohun tó ṣe pàtàkì jù lọ nínú ibi iṣẹ́, òun ni ohun ta ń ta àwọn ọjà ta ni kalẹ̀ fún títà. Ẹlẹ́ẹ̀kejì ohun tó ṣe kókó jùlọ ni àwọn irinṣẹ́ ohun ta ń lò. Àwọn ìyẹn sì ni bí kọ̀m̀pútà. Kọ̀m̀pútà, a ní tó kọ̀m̀pútà mẹ́ta ta ń lò fún iṣẹ́ ní ibi iṣẹ́. Ó sì jẹ́ ohun tó ṣe pàtàkì, nítorí pé tí àwọn ẹ̀rọ èyí tí wọ́n ò bá ṣiṣẹ́, kò sí bí iṣẹ́ ṣe fẹ́ lọ ní ìrọwọ́-rọ̀sẹ̀ ní ọjọ́. Nítorí ìdí èyí, ẹ̀rọ kọ̀m̀pútà jẹ́ ohun tí a máa ń mójútó dáadáa tó ṣe pàtàkì ní ibi iṣẹ́. Ẹlẹ́ẹ̀kejì ni ẹ̀rọ èyí ta fi ń gbé owó, ìyẹn machine POS. Ó jẹ́ ohun tí a máa ń ṣàbojútó rẹ̀ dáadáa, nítorí pé ó ṣe pàtàkì. Ẹlẹ́ẹ̀kẹrin ni ẹ̀rọ printer ta ń lò láti fi, èyí ni yóò printi àtẹ̀jáde. Ìyẹn printer àtẹ̀jáde, òun ni ó ṣe àtẹ̀jáde ohun tí a bá ti, a bá ti, ẹm, tà fún àwọn oníbàárà wa. Nítorí ìdí èyí, àwọn nǹkan wọ̀nyí wọ́n ṣe kókó. Èyí tó tún ṣe kókó jùlọ ni ẹ̀rọ amúnáwá, ìyẹn ẹ̀rọ gẹnẹrétọ̀ àti ẹ̀rọ amúnáwá ti solar èyí tó ń lo oòrùn méjèèjì jẹ́ ohun tí a máa ń ṣàbojútó rẹ̀ dáadáa. Nígbà mìíràn tí èyí kéyì nínú wọn ò bá ti ṣiṣẹ́ ní kíákíá la máa lọ pe àwọn tí yóò wá ṣe àbojútó rẹ̀, àwọn tí ó wá ṣàtúnṣe láti rí pé gbogbo ẹ wà ní bó ṣe yẹ kó wà, kí ohun, ohun gbogbo kó lè lọ dédé. Ẹlẹ́ẹ̀kẹrin èyí tó tún ṣe pàtàkì ní ibi iṣẹ́ ohun ni ẹ̀rọ amúǹkan tutù. Ẹ̀rọ amúǹkan tutù yi jẹ́ gbòó, ó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn tí à ń lò ní ẹ̀rọ ní ilé, ibi iṣẹ́ mi. Ó ṣe pàtàkì gan-an ni, a sì máa ń ṣe àbojútó rẹ̀. Tí a bá rí pé bóyá kò tutù, bó ṣe ẹ kú tutù ní kíákíá la ó ti pe àwọn tí wọ́n ń ṣàtúnṣe rẹ̀ kí wọ́n tètè wá yẹ̀wò. Ó lè jẹ́ kí gbogbo nǹkan kó lọ ní ìrọwọ́ àti ìrọ̀sẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn dáadáa. Ìsọdọ̀tun ọkàn ó jẹ́, àwọn kí eeyan ní èrò láti ṣe àtúnṣe lórí nǹkan tí èèyàn bá ń ṣe tẹ́lẹ̀. Ìsọdọ̀tun ọkàn jẹ́ ǹkan tó, tó jẹ́, tó jẹ́ gbógi tó sì ṣe kókó, papa jùlọ gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn Kristi, ọmọ Kristẹni láti máa ṣe ìsọdọ̀tun ọkàn ní gbogbo ìgbà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní, ìgbésí ayé tí èèyàn ń gbé, lọ́pọ̀lọpọ̀ ìgbà, èèyàn máa dáwọ́lẹ́ ohun ti o yẹ kí èèyàn dáwọ́lẹ́ tàbí kí èèyàn máa ṣe àwọn nǹkan tí kò tọ́, tí kò yẹ kí èèyàn ṣe. Tí èèyàn bá ti ṣe, tí èèyàn bá ti mọ̀ lọ́kàn ara rẹ̀ pé n tí mò ń ṣe yìí kò bójú mu, ó di dandan àbí ó ṣe dandan kí irú ẹni bẹ́ẹ̀ kó tètè ṣe ìsọdọ̀tun ọkàn kí ó bá lè máa gbé ìgbé ayé rẹ̀ ní bó ṣe ye ko gbé. Síṣe ìsọdọ̀tun ọkàn máa ń ran èèyàn lọ́wọ́ láti lè, láti lè máa tọ́ra rẹ̀ sọ́nà. Tí èèyàn bá ń rí, gẹ́gẹ́ bí àwọn Yorùbá tí máa ń sọ pé èèyàn o lérì kí orí má mí. Bí èèyàn bá ti ń rìn bá yẹn, tí èèyàn rí pé orí rẹ̀ ti ń mì, o ni pé èèyàn tí ń kọ́wọ́ ba àwọn ohun àìtọ́ tàbí èèyàn tí ń ṣe àwọn ohun tí ò yẹ kó máa ṣe, ó gbudo máa ṣe ìsọdọ̀tun ọkàn ní òrékórè.

Rárá o, mi ò kí ń fi ìdáàbòbò ọrùn sára, dé wí pé àsìkò ooru là wà ní ìlú mi níbí báyìí. Ooru mú tó pọ̀ púpọ̀ púpọ̀. So, nítorí ìdí eyi, àwọn ò kí ń lo ìdáàbòbò ọrùn. Ṣùgbọ́n tó bá jẹ́ ní ibi tí òtútù wà dáadáa, àbí tó bá jẹ́ àsìkò ogínìtì tàbí àsìkò ọyẹ́, bẹ́ẹ̀ ni mo máa ń lo ìdáàbòbò ọrùn sí ara. Ṣùgbọ́n ní àsìkò ta wà lọ́wọ́lọ́wọ́ báyìí, ó jẹ́ ìgbà ooru, ooru burúkú ni ó wà ní ìta, tí ọrùn náà sì máa ń ta ní jọjọ. Tí kí ẹ̀yàn kó ba lè gba atẹ́gùn tó dáa sára, ẹ̀yàn ò nílò ìdáàbòbò ọrùn ní àsìkò ta wà yìí.

Rárá, n kò jẹ́ ẹnìkan tó máa ń sùn ní ọ̀sán. Ntó bá mú mi sun oorun ọ̀sán, ó yà jẹ́ wípé bóyá ara mi ò yá tàbí mò ń ṣàìsàn. Èyí nìkan ló lè mú mi sùn ní ọ̀sán, mi ò kí ń ṣe ẹni tó máa ń sùn ní ọ̀sán. Tíi kò bá sí ohun tó ṣe mí gan pàápàá tí mo wà gbìyànjú pé mo fẹ́ máa sùn oorun ọ̀sán nínú oorun burúkú. Nígbà tí n bá máa fi jí báyìí, n kò ní gbádùn bí ara mi yóò ṣe rí nítorí oorun oòru lóríṣiríṣi torí idi èyí, n kò kí ń sùn ní ọ̀sán. A fi ìgbà tí ara mi ò bá yá ló yáa kù.

Uhm, kí n tó pàdé~ ọkọ mi n ko jẹ́ ẹnìkan tó máa ń, tó máa ń pa àwọn fáìlì mi mọ́, Ṣùgbọ́n láti ìgbà tí mo ti wọ inú ìgbéyàwó, mo ti bẹ̀rẹ̀ sí ní pa àwọn fáìlì mi mọ́. Nítorí pé ó máa ń ràn mí lọ́wọ́ láti, láti rí i dájú pé gbogbo àwọn nǹkan tó ṣe pàtàkì yìí pé gbogbo ẹ̀ wà ní ìtọ́jú sínú àpò ìwé. Nítorí idi eyi, mo máa ń pa àwọn fáìlì mi mọ́. Àwọn nǹkan yen jẹ́ ohun tí èèyàn nílò tó ṣe pàtàkì nínú ayé èèyàn. So, Tí èèyàn ò bá pamọ́, tí èèyàn kan ṣe báṣubàṣu, nígbà tí àsìkò bá tó tí èèyàn bá fẹ́ rí i lò, ìyọ́ ní lè tètè lọ tọ́ka sí ibi tó wà ní pàtó. Tàbí kó ti e, ko tilẹ̀ jẹ́ pé yóò ti rún, kò sì ní, kò ní ṣe rí rárá, kò ní fún ojú, kò ní ṣe fójú lóúnjẹ, èèyàn ò ní lè rí. Kó, kó, kó, kó wà okay, kó máa dán. Nítorí idi eyi, mo máa ń pa àwọn fáìlì mi mọ́ kí ó bá lè wà ní ìtọ́jú, kí èèyàn bá lè mú ní àrọ́wọ́tó nígbà tí èèyàn bá nílò rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí àwọn ilé ìṣẹ̀mbáyé. Ó dára kí èèyàn mọ orísun níbi tó ti wá. Lílọ sí àwọn ilé ìṣẹ̀mbáyé àbí àwọn ilé ìṣẹ̀mbáyé ó máa ń jẹ́ kí èèyàn lè mọ orísun èèyàn, láti lè mọ àwọn ohun ìjìnlẹ̀ nípa ibi ti èèyàn ti wá. Fún àpẹẹrẹ, má-- mo kàwé ní ìlú Ọ̀yọ́ rí, nítorí ìdí èyí, mo ti lọ sí ìlú Ọ̀yọ́ dáadáa. Ìlú Ọ̀yọ́ jẹ́ bí orísun fún ilẹ̀ Yorùbá. Ilé, ilé Ọ̀yọ́, bí èèyàn bá lọ sí àwọn ilé ìṣẹ̀mbáyé wọ̀nyí, èèyàn yóò mọ ìtàn nípa àwọn àṣà àti ìṣe wa. Ni ìlú Abẹ́òkúta náà, a ní Olúmọ̀ rock. Èyí jẹ́ ibi tí àwọn ọmọ Ẹ̀gbá tí wọ́n sá sí nígbà tí ogun bẹ́ sílẹ̀. Bí èèyàn bá ṣe-- bí èèyàn bá lọ sí irú àwọn ibi wọ̀nyí, yóò fún yàn ní òye síi nípa àwọn ohun tí a ti kọ́, àti nípa ohun tí a ti gbọ́, àti nípapa jùlọ nípa àṣà àti ìṣe. Nítorí ìdí èyí, mo fẹ́ràn láti máa lọ sí àwọn ilé ìṣẹ̀mbáyé dáadáa.

Irú bàtà tí máa ń wọ̀ jùlọ, bàtà slippers. Èyí jẹ́ èyí tí èèyàn lè máa wọ̀ káàkiri, bóyá èèyàn fẹ́ ṣe àwọn nǹkan ránpẹ́ ránpẹ́ nínú ilé. Lẹ́yìn náà mo sì ti máa ń wọ bàtà pẹlẹbẹ. Èyí ni mo máa ń wọ̀ lọ sí ibi iṣẹ́, slip-on. Ó máa ń jẹ́ kí èèyàn kí ó le rìn pàápàá, pàápàá, pàápàá àti láti ṣe iṣẹ́ rẹ̀ pàápàá, pàápàá, pàápàá. Nítorí pé tí èèyàn bá wọ bàtà tó ga àti gbé dáadáa láti rìn àti láti lè ṣe àwọn tí èèyàn fẹ́ ṣe pàápàá, pàápàá, pàápàá kò ní, kò ní rọrùn dáadáa. Nítorí ìdí èyí, mo máa ń wọ bàtà, bàtà pẹlẹbẹ jù àti bàtà èyí tí à ń pè ní slippers.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jiyàn dáadáa. Kódà àwọn ọ̀rẹ́ mi máa ń sọ pé, ká ní pé mo ti ròó dáadáa ni. Iṣẹ́ agbejọ́rò ló yẹ kí n lọ ṣe. Nítorí pé mo máa ń fẹ́ràn kí àlàyé kó yé yàn kúnná kúnná. Tí mo bá ń gbìyànjú láti ṣàlàyé nǹkan fún ẹni kan tí kò yé tàbitií ohun tí ó ń sọ tí kò bá té mi mu, a ó jiyàn ọ̀rọ̀ náà titi titi tí a ó fi yànna náà ọ̀rọ̀na, tí ọ̀rọ̀ náà yóò fi ní ìyànjú. Nítorí di èyí, mo fẹ́ràn láti máa jiyàn púpọ̀. Ó tún máa ń jẹ́ kí èèyàn fi ọgbọ́n kún ọgbọ́n àti ìmọ̀ kún ìmọ̀ nípa ṣíṣe ìjíròrò tàbí ìjiyàn nípa èèyàn méjì. Ó mọ bí ẹni kejì náà ṣe ń ronú àti ipa àbí ìyà tí àwọn kọ sí ọ̀rọ̀. Iwọ náà a sì le mọ bí àwọn èèyàn mìíràn náà ṣe máa ń ṣe ero ti wọn, bí wọ́n ṣe ń rò àti bí ọ̀rọ̀ bí ó ṣe kojú sí wọn. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní wípé "Ohun tó kọwájú sẹ́yìn fẹ́ fẹ́ nìkan, ẹ̀yin ló kọ sẹ́lòmíràn." Nípa ṣíṣe ìjíròrò ọ̀rọ̀ àti jíjiyàn nípa ọ̀rọ̀, ó máa ń jẹ́ kí èèyàn tún lè mọ bí ayé tún ṣe ń wo àwọn ọ̀rọ̀ mi yàtọ̀ sí ero ọkàn èèyàn nìkan.

Office mi máa ń ṣí ní ago mẹ́jọ láàárọ̀ lójoojúmọ́, ṣùgbọ́n èmi ń kòkìn dé bẹ̀ bí ago mẹ́wàá ò bá tiìlù. Ṣùgbọ́n ní ti ṣíṣí láàárọ̀ kùtùkùtù, a máa ń ṣí ní ago mẹ́jọ láàárọ̀, a sì máa ń ṣíwọ́ iṣẹ́ ní ago mẹ́jọ àbọ̀ alẹ́ nítorí irú iṣẹ́ tí ó jẹ́. Ṣùgbọ́n ní ọjọ́ Sunday, ọjọ́ ìsinmi, a máa ń ṣí ní ago mẹ́sàn-án láàárọ̀.

Tí mo bá dúró sí orí ìlà, bóyá mo tó láti ra nǹkan tàbí láti gba nǹkan tí mo sì mọ̀ pé ìlà náà ó gùn tàbí tí mo mọ̀ wípé yóò ṣe díẹ̀ kí ó tó kàn mí lórí ìlà náà. Ó ní ohun mẹ́ta tí mò lè ṣe. Àkọ́kọ́, mo lè máa fi àsìkò yẹn máa ṣe àwọn iṣẹ́ orí fóònù mi lọ. Bóyá mo ní àwọn àtẹ̀jíṣẹ́ tó yẹ kí n ṣe idáhùnsì, mo lè fi àsìkò yẹn kí n máa tẹ àwọn àtẹ̀jíṣẹ́ mi lọ. Ẹ̀leekeji, mo lè máa fi àsìkò yẹn láti máa ka àwọn ǹkan ìwé lórí fóònù mi, èyí tó à ń pè ní PDF. Mi o kọ̀ kan ní fí àsìkò mi ṣòfò lásán, mo lè dúró ní gbogbo àsìkò yẹn kí n máa fi ka àwọn PDF mi tí mio kò bá ní àtẹ̀jíṣẹ́ kankan láti fi idáhùnsì ní àsìkò náà. Ẹ̀ẹ́kẹta, mo sì tún lè máa fi àkókò náà láti tún máa fi wo fíìmù lórí fóònù mi. Èyí yóò jẹ́ kí ń tiẹ́ gbá gbéra lọ. Pé bóyá mò ń dúró dé ẹni kan tàbí bóyá mò ń dúró dé ǹkan kan, n ó fi àsìkò yìí máa fi wo eré ìdárayá mi lọ. Èyí tì kò ní tí yóò gba àsìkò mi.

Mò ń lo fọ́ọ̀nù ẹ̀rọ alágbèéká Redmi. Ni ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, mo ti lo fọ́ọ̀nù Nokia. Iyẹn jẹ́ àwọn oríṣiríṣi ẹ̀rọ alágbèéká tó wà. A ní ẹ̀rọ alágbèéká Nokia, a ní Tecno, a ní Infinix, a ní Itel, a ní Samsung, a ní iPhone lóriṣiríṣi, a sì ti ní ti Redmi, a ní Huawei. Èyí ni àwọn oríṣiríṣi ẹ̀rọ, irú ẹ̀rọ fọ́ọ̀nù alágbèéká tó wà. Ṣùgbọ́n èmi mo ń lo ẹ̀rọ alágbèéká Redmi.

Bẹ́ẹ̀ni mo ti dúró lílo ẹ̀rọ ayára bí àṣá rí, ṣùgbọ́n fún bí ọ̀sẹ̀ kan n kò lọ ẹro ayára bí àṣá mọ̀. Lóòótọ́ ó ti ṣe díẹ̀ ṣẹ̀yìn láti tó bi ọdún méjì sẹ́yìn nígbà kan tí mo wà nínú ilé ìwòsàn. N kò sí tí ẹ rọjú ráyè wípé mo fẹ́ tàn tàbí fi fóònù ṣeré rárárárá. Débi tí n ó wà ráyè máa lọ sórí íńtánẹ́ẹ̀tì tàbí máa ṣọ ǹkan wọn. Ni àsìkò náà bí ara mi yóò ṣe yá àti ara ọmọ mi wọn ló jẹ mí lógun gan-an ni nígbà náà. Kódà n kò bere ǹkan ranti láti bèèrè fóònù mi fún bí odindi ọ̀sẹ̀ kan nígbà tí mo wà ní ilé ìwòsàn. Bó ti de jẹ́ pé ó ti ṣe díẹ̀ ṣẹ̀yìn ṣùgbọ́n níí fún bí oṣù mélòó kan mò ń gbìyànjú ọjọ́ tí mò ń gba máa ráyè tí màá ṣèṣe tí n kò ní lọ sórí ẹ̀rọ ayára bí àṣá rárárárá, tí n kò ní lọ sórí íńtánẹ́ẹ̀tì, tí n kò ní ṣí Facebook tàbí ṣí WhatsApp tàbí ṣí TikTok mi rárárárárá fún bóyá oṣù kan. Mo sì máa gbìyànjú láti dan wọ́

Ẹ̀bùn tí mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn, lóòótọ́, ó lójú ẹni tí mo lè ra ẹ̀bùn fún. Tí mo bá ń gbìyànjú àbí tí bá ń gbèrò láti ra ẹ̀bùn fún èèyàn, onítọ̀hún yá gbọdọ̀ jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ sí gidigidi ni, tàbí ẹni tí ó sún mọ́ mi gidigidi. Láàkọ́kọ́, tí mò bá fẹ́ ra ẹ̀bùn fún èèyàn, boyá fún àpẹẹrẹ, mo fẹ́ lọ ṣe àbẹ̀wò sí ọ̀rẹ́ mi kan ní ilé, mo lè ra àwọn ọtí ẹlẹ́rìndòdò dání bíi ẹ̀bùn fún onítọ̀hún. Nítorí pé kò dára láti máa sanpá lọ sí ilé èèyàn. So, mo lè ra àwọn ọtí ẹlẹ́rìndòdò dání. Lẹ́ẹ̀kejì, mo lè ra àwọn ohun èlò inú ilé bíi àwo tuntun tàbí abọ́ tuntun. Mo lè ra tí bá lọ láti lọ ṣàbẹ̀wò sí èèyàn tàbí tó bá jẹ́ pé ẹnìkan ṣe ìnáwó tí mo sì gbúdọ̀ fún un ní ǹkan, mo lè ṣe ètò àwọn ohun èlò inú ilé tuntun láti fi ṣe ẹ̀bùn fún un. Ohun kẹta tí mo tún lè fi ṣe ẹ̀bùn, òun ni flower. Àwọn èèyàn máa ń fún èèyàn ní flower dáadáa láti fi ṣe ẹ̀bùn fún èèyàn. Tó bá jẹ́ ẹnìkan tí n kò tíì rí ní ọjọ́ tó ti pẹ́ tàbí ọ̀rẹ́ mi kan tó ṣe ń padà bọ̀ láti òkè òkun tí mo sì fẹ́ lọ pàdé rẹ̀ ní etí ọkọ̀ bàálù, mo lè ra flower láti fi fún onítọ̀hún. Ohun tí mo tún lè fi ra, tí mo tún lè fi fún èèyàn ní ẹ̀bùn, òun ni aṣọ àǹkárá tuntun tí a kò tíì rán. Kò sí ẹni tí kò kín ní ìfẹ́ sí aṣọ tuntun tí a kò tíì rán. Mo lè fi fún èèyàn náà ní ẹ̀bùn.

Oṣù February ni a bí mi. Iyẹn sì nínú oṣù ta wà yìí. Ni ọjọ́ kẹjọ ni ọjọ́ ìbí mi. A bí mi ní oṣù February, ìyẹn oṣù èrèlé. Ọmọ February ni mí. Ọmọ oṣù kejì nínú ọdún. Oṣù February, oṣù èrèlé. Oṣù February ni a gbé bí mi, ní ọjọ́ kẹjọ. Ọjọ́ ìbí mi sì ti súnmọ́ òkú bí i ọjọ́ mélòó kan tí n ó fi ọdún kún ọjọ́ orí mi.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi jẹ́ èyí tó dánmọ́nrán dáadáa nítorí pé mo jẹ́ ẹni tó máa ń fi ara balẹ̀, mo jẹ ẹni tó máa ń gbọ́ràn, mo jẹ́ ẹni tó ṣeé fọkàntán, mo sì jẹ́ ẹni tí ó máa ń gbọ́ sí ìbáwí. Ni gbogbo ibi tí mo ti ṣiṣẹ́ pátápátá àti pàápàá jùlọ́ ibi tí mo ti ṣiṣẹ́ kẹ́yìn kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́ tuntun tí mò ń ṣe báyìí, èmi àti olórí iṣẹ́ náà a sì wà ní dáadáa tó jẹ́ wípé mo lè pè wọ́n láti kan kí wọ́n ku iṣẹ́, àwọn náà sì lè pè mi láti kan kí mi kó iṣẹ́. Kódà lọ́pọ̀ ìgbà, mo máa ń lọ sí ibi tí mo ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ láti lọ ṣe abẹ̀wò kí n kàn kí Ọ̀gá mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí wípé ènìyàn tó dá ni wọ́n sí mi, èmi náà sì jẹ́ ọmọ dáadáa sí wọn nígbà tí mò ń ṣiṣẹ́ pẹ̀lú wọn. Ni ibi iṣẹ́ tí mo wà lọ́wọ́ báyìí, oní-- ọ̀gá ilẹ́ṣẹ́ náà wọ́n fẹ́ràn mi nítorí pé mo jẹ́ ẹni tó máa ń gbọ́ràn dáadáa, mo sì jẹ́ olóòótọ́ sí iṣẹ́ wọn.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò láti fi ṣe ohunkóhun tí mo bá fẹ́ ṣe. Yálà bóyá mo fẹ́ jẹun, ọwọ́ ọ̀tún ni mo máa lò. Tí mo bá fẹ́ fọṣọ, ọwọ́ ọ̀tún mi ni mo máa lò. Tí mo bá fẹ́ gbé nǹkan, bóyá mo fẹ́ gbé omi tàbí mo fẹ́ gbé nǹkan ti o wúwo, ọwọ́ ọ̀tún mi ni mo máa gbodo lò. Tí mo bá fẹ́ fún yàn ni nǹkan, ọwọ́ ọ̀tún náà ni mo máa ń lò. Ọwọ́ òsì mi kì í ṣe èyí ti o mọ́ mi lára láti lò rárárárá. Kódà, ló dàbí ẹni wípé n kò kí lè ṣe nǹkan kan pẹ̀lú ọwọ́ òsì mi. N kò lè fi ọwọ́ òsì mi kọ nǹkan rárárárá. N kò sì le fi ọwọ́ òsì mi, n kò fi lè jẹun rárárárá. N kò fi lè fi gbé ṣíbí tàbí ṣe nǹkan kan rárá. N kò lè fi ọwọ́ òsì mi náà gbé nǹkan ti o bá wúwo. Nítorí náà, ọwọ́ ọ̀tún mi ni mo fẹ́ràn jù. Òun sì ni ó mọ́ mi lára, ó sì ya mi lára láti lò jù.

Mo máa ń jẹ ẹran dáadáa. Ẹran màálù ni, ẹran ògúnfe ni, kò sírú ẹran náà tí n kò kí n jẹ. Ẹran dídín, ẹran bíbọ̀, ẹran sísè, kò sí ẹran tí n kò kí n jẹ. Mo fẹ́ràn láti máa jẹ ẹran dáadáa àti awo ẹran pàápàá. Bo bá jẹ́ ẹran igbẹ ni, jíjẹ ni. Bo bá jẹ́ ẹran màálù, jíjẹ ni. I bá sì jẹ ẹran ewúrẹ́ tàbí ẹran adìyẹ, jíjẹ náà ni. Ẹran kan tí n kò lè jẹ òun ní ẹran ẹlẹ́dẹ̀. N kò jẹ rí, n kò sì rò pé mo nífẹ̀ẹ́ sí láti jẹ ẹran ẹlẹ́dẹ̀. Ṣùgbọ́n àwọn ẹran mìíràn tókú, mo máa ń jẹ ẹran dáadáa.

Mo máa ń jẹun alẹ́ bí i ago méje sí ọwọ́ ago mẹ́jọ. Ǹkan tí ó bá fi lè kọjá ọwọ́ ago mẹ́jọ, n kò kí ń jẹun alẹ́ mọ́. Gbogbo iná dídá tí mo bá fẹ́ dá fún oúnjẹ alẹ́, mo ti máa ń bẹ̀rẹ̀ láti ọwọ́ ago mẹ́fà. Nítorí pé mo fẹ́ràn láti máa tètè jẹun lálẹ́. N kò kí ń fẹ́ràn kí ilẹ̀ ti ṣú pátápátá kí n tó wá ṣẹ̀ máa dáná lálẹ́. Tí ago márùn-ún àbọ̀ sí ago mẹ́fà bá fi ń lu, mo ti máa ń tètè ronú fún oun tí mo fẹ́ sè fún alẹ́, mo sì máa ń ti tètè gbìyànjú láti se oúnjẹ alẹ́ mi. Tí ago mẹ́jọ bá fi lè lu, n kò jẹ oúnjẹ alẹ́ mọ́. Gbogbo oúnjẹ tí mo bá fẹ́ jẹ ní alẹ́ kò kí ń kọjá ago méje sí ọwọ́ ago mẹ́jọ.

Rárá, n kò kín gbọ́ podcast. N kò kín gbọ́ podcast rárá. Lóò ló jẹ́ ohun tí mo rò pé kò yayi sí mi láti máa gbọ́ podcast. Pápa jùlọ ètó bá tún jẹ́ pé èèyàn tu gbodo wọ̀ ni tí kì í ṣe ète kankan tí èèyàn kọ́lẹ̀ fi etí gbọ̀gbọ́ nìkan. Tó bá ti ń jẹ́ eyi ti èèyàn gbodo ọwọ̀ àti láti gbọ́ kò kín ya mi lára láti máa wò ó. Ṣùgbọ́n láti òní mo lè gbìyànjú láti bẹ̀rẹ̀ sí ní gbọ́ podcast. Ṣùgbọ́n kò mọ̀ mí lára dáadáa láti máa gbọ́ podcast.

Mo máa ń fọ eyín lẹ́ẹ̀mejì lójoojúmọ́ nítorí pé ó jẹ́ bí ohun tí ó ṣe ìtẹ́wọ́gbà láwùjọ láti máa fọ eyín ní ẹ̀ẹ̀mejì lójoojúmọ́. Mo máa ń fọ eyín lẹ́ẹ̀mejì lójoojúmọ́ nítorí pé ó jẹ́ bí ohun tí ó ṣe ìtẹ́wọ́gbà láwùjọ láti máa fọ eyín ní ẹ̀ẹ̀mejì lójoojúmọ́. Láàkọ́kọ́ kí èèyàn fọ eyín ní àárọ̀ kí èèyàn tó jáde. Kí èèyàn má lọ máa gbé ẹnu rúnrún jáde sí àwọn ènìyàn. Pápá jùlọ, fífọ eyín láàárọ̀ kí èèyàn tó jáde, ó tún máa ń fún èèyàn ní ìfọ̀kànbalẹ̀ àti àrídájú kan, level of confidence láti lè bá àwọn ènìyàn sọ̀rọ̀. Ijọ́ tí èèyàn bá dàgbè láti fọ eyín láàárọ̀, a ti lè ṣe, a ti lè sọ̀rọ̀ jáde sí àwọn ènìyàn ní ọjọ́ náà, ó máa ń nira nítorí pé èèyàn a máa rò pé ṣé àwọn èèyàn ní mọ̀ pé mi ò fọ eyín, ǹjẹ́ eyín mi ò máa rùn sí àwọn èèyàn? Tí èèyàn bá sì ti ń ro àwọn èrò yìí kò ní fún èèyàn ní ìmọ̀ kàn lè láti lè sọ̀rọ̀ dáadáa bí ó ṣe yẹ kí èèyàn lè sọ̀rọ̀. Nítorí náà ó dára kí èèyàn máa fọ eyín ní àárọ̀ kí èèyàn tó jáde kúrò nílé. Bákan náà ní alẹ́ kí èèyàn tó sùn, ó máa dà kí èèyàn tún máa fọ eyín nítorí pé gbogbo ohun tí èèyàn bá ti jẹ láti àárọ̀ di alẹ́ lọ́jọ́ náà tó bá di alẹ́ tí èèyàn bá ti fẹ́ sùn kí èèyàn mú túfọ̀ kí eyín èèyàn bá ti lè má sì í kí gbogbo ohun tí èèyàn bá ti jẹ àwọn kéékèèké tó bá dì sí ìkọrù ẹkẹ kí gbogbo ẹ-- kí èèyàn bá lè bá fọ gbogbo ẹ̀ da nu, èyí máa mú kí eyín náà ó wà ní ipò tó dáa.

Oṣù méjì ni mo fẹ́ràn jù. Àkọ́kọ́ ni oṣù Èrèlé àti oṣù Ọ̀pẹ. Iyẹn oṣù February àti oṣù December. Mo fẹ́ràn oṣù February nítorí pé ó jẹ́ oṣù tí ọjọ́ ìbí mi. Oṣù tí a gbé bí mi ni oṣù February. Ó jẹ́ oṣù kan tí mo máa ń fẹ́ rí dáadáa. Mo fẹ́ràn oṣù náà dáadáa torí ó bọ́ sí àsìkò ọjọ́ ìbí mi tí àwọn èèyàn yóò tún firántí láti pè mí lóríṣiríṣi. Ẹni tí ò bá ti pè mí fún ọdún kan tàbí tẹ aṣéràn-- àtẹ̀ránṣẹ́ sí mi lóríṣiríṣi, oṣù February máa ń jẹ́ kí n, kí n nífẹ̀ẹ́. Mo máa ń nífẹ̀ẹ́ láti rí oṣù February nítorí ọjọ́ ìbí mi tó bọ̀ sí. Lẹ́yìn náà oṣù December, oṣù Ọ̀pẹ. Mo fẹ́ràn oṣù Ọ̀pẹ́ náà dáadáa torí ó jẹ́ àsìkò tí ọdún Kérésì tó bọ́ sí. Ó sì tún jẹ́ àsìkò tí ọdún parí sí. Ọdún, ehn, oṣù December náà máa ń mú oríṣiríṣi àjọyọ̀ dání. So mo fẹ́ràn oṣù February àti oṣù December nínú ọdún.

N kò ní ọ̀rẹ́ kankan tí mò ń bá pín owó, nítorí náà n kò mọ̀ biwon ṣe ń pín owó pẹ̀lú ọ̀rẹ́. Èmi kì í ṣe ẹni tí máa ń fi owó bá èèyàn ṣeré nítorí pé mo níìfẹ̀ owó mi púpọ̀. N kò ṣe kì ń fẹ́ ẹni tí yóò wá mọ da ìjà lẹ̀. Bí àwọn Yorùbá ṣe máa ń sọ, "Owó ni máa ń ba ọ̀rẹ́ jẹ́, owó máa ń ba ọ̀rẹ́ jẹ́." Nítorí ìjẹ́ yìí, n kò kí ń fi owó mi dàpọ̀ mẹ́ẹ̀ni kankan. Àyàfi ọkọ mi nìkan ni mo lè fi gbogbo owó mi tán. Tí bá ní owó lọ́wọ́ nígbà mi, mo lè transfer gbogbo rẹ̀ sínú àpò ọkọ mi. Ṣùgbọ́n lẹ́yìn èyí, n kò ní ọ̀rẹ́ kankan tí mò ń bá ṣe ìpín owó kankan, nítorí pé n kò kí ń fẹ́ kí ohun tí yóò dá ìjà lẹ̀. Owó sì jẹ́ ọ̀kan gbòógì nínú ohun tó máa ń dá ìjà lẹ̀ láàárín ọ̀rẹ́ méjì.

Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ nípa ìfifúnni. Ìfifúnni sì lè jẹ́ fi fún ẹ kí èèyàn fún èèyàn ní owó tàbí kí ẹ fún èniyàn náà ní àsìkò mi, fún àpẹẹrẹ tí mo bá ní ọ̀rẹ́ kan tó ṣẹ̀ṣẹ̀ bímọ, mo, mo, mo lè fún ẹni náà ní àsìkò láti lọ ran onítọ̀hún lọ́wọ́. Bóyá wọ́n ní àwọn iṣẹ́ kéékèèké tí wọ́n fẹ́ ṣe, mo lè lọ láti lọ ṣe ìrànlọ́wọ́ fún onítọ̀hún nítorí pé mo mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ yóò nílò ìrànlọ́wọ́ tó pọ̀. Lọ́nà mìíràn, ẹni tí mo bá mọ̀ pé ó ń ṣàfẹ́rẹ fún, wípé bóyá kò tíì jẹun tàbí kò ní ẹni tí yóò jẹ lọ́wọ́ tí mo dẹ̀ ní, mo lè fún onítọ̀hún, mo lè ran onítọ̀hún lọ́wọ́ nípa fifúnni ìwọ̀nba owó díẹ̀ kí ó ba lè tọ́jú ara rẹ̀ ní àsìkò yẹn ná. Irú, irú ìrànlọ́wọ́ tí mo lè ṣe fún àwọn èèyàn ni yẹn. Mo lè fún yín ní àsìkò mí, mo lè lọ láti ran ọ̀rọ̀ yín lọ́wọ́, fún àwọn nǹkan tí ẹ̀ bá fẹ́ ṣe, mo lè bá yín ṣe. Tàbí tó bá dẹ̀jẹ́ pé ìrànlọ́wọ́ owó náà ni mo lè fi sílẹ̀, mo lè ṣe láti fi ìrànlọ́wọ́ owó sílẹ̀.

Mo máa ń darí i, àwọn òṣìṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ mi. Lakọ́kọ́ náà, màá fún wọn ní àwọn òfin àti ìlànà èyí tó yẹ kó máa tẹ̀lé. Mo ó kọ sílẹ̀ fún wọn, torí pé àìsí ní, ó ní àìbánidánisin. Ẹ̀yàn gbọdọ̀ ṣe, ẹ̀yàn gbọdọ̀ ṣe àtẹ̀jáde àwọn ìlànà àti òfin. Nítorí pé ìlú tí ò sí òfin, ẹ̀ṣẹ̀ ò sí ń bẹ. Wọ́n gbọdọ̀ mọ àwọn ohun tí wọ́n gbọdọ̀ máa ṣe tí wọ́n bá ti dé ilé iṣẹ́ fún àpẹẹrẹ bí èèyàn bá dé ibi iṣẹ́ rẹ̀ láàkọ́kọ́ náà, pàápàá tó bá jẹ́ ilé iṣẹ́ tí wọn kò gba ẹni tí wọ́n ń nulẹ̀ àbí tí wọn kò gba àwọn ẹni tí mọ́ ń gbálẹ̀. Ó pọn dandan fún àwọn òṣìṣẹ́ ibẹ̀ láti tún àyíká iṣẹ́ wọn ṣe. Láàkọ́kọ́ tí wọ́n bá ṣe dé ibi iṣẹ́ kí wọ́n tó mú ohun kó wọn ṣe, wọn gbọdọ̀ gbálẹ̀ kí wọ́n sì nu gbogbo orí tábìlì àti àga wọn. Èyí ni àwọn ohun tí mo máa sọ fún wọn. Lẹ́ẹ̀kejì, bí àwọn oníbàárà bá wá láti wá ra nǹkan, ẹ gbọdọ̀ dá wọn lóhùn dáadáa. Ẹni tí ó bá nílò wipe ke ran lọ́wọ́, ẹ dúró tí wọn, ké ran wọn lọ́wọ́, títí tí wọn ó fi mú gbogbo ohun tí wọ́n fẹ́ rà tán lórí igbà. Àwọn nǹkan wọ̀nyí ni mo ṣe ní àkọsílẹ̀. Lẹ́ẹ̀kẹta, kí wọ́n tó palẹ̀ mọ́ fún ọjọ́ kí wọ́n tó ti ilẹ̀kùn fún un ní ojoojúmọ́, wọ́n gbọdọ̀ ríi dájú wípé àwọn ṣe gbogbo àgbéyẹ̀wò ohun tí owó títà kí wọ́n sì ríi pé wọ́n ka gbogbo e tó pé péré pé tí wọn ó sì kó sílẹ̀, tí wọn, àti èyí tí wọn ó sì kọ sílẹ̀. Wọn sì gbudọ̀ ríi pé ohun kó hun tó bá ṣẹlẹ̀ ní ọjọ́ náà tí mo gbudọ̀ mọ̀, wọ́n gbudọ̀ ṣe àkọsílẹ̀ rẹ̀. Nítorí pé mo kò ní fẹ́ kí wọ́n a máa dá wọn láti máa wá ohun kan àbí òmíràn. Èyí ni àwọn ohun tí mo máa sọ fún wọn. Lẹ́ẹ̀kejì, bí àwọn oníbàárà bá wá láti wá ra nǹkan, ẹ gbọdọ̀ dá wọn lóhùn dáadáa.

Bí mo ṣe máa ń gba ẹ̀yìn. Irú ẹ̀yìn wo ni ń gbé bàbá yìí? Hun rọ̀ pé mo máa ń gba ẹ̀yìn kankan o. Ọlọ́run nìkan ló lọ́pẹ́ o. Ọlọ́run nìkan ló tó láti máa fún ní ẹ̀yìn. Torí idi ẹ̀yì n kò kín ń gba ẹ̀yìn o. Ọlọ́run nìkan lọba tó tó láti máa gba ẹ̀yìn. Tàbí bóyá nǹkan mi ni ìbéèrè yìí fẹ́ bèèrè. Bóyà nǹkan mi ni AI yìí fẹ́ bèèrè. Ṣùgbọ́n ìbéèrè yìí, báwo ni o ṣe máa ń gba ẹ̀yìn? N kò kín ń gba ẹ̀yìn. Gbogbo ọpẹ́, Ọlọ́run ló lọ́pẹ́

Wákàtí méje ni mo máa ń lò láti fi ṣiṣẹ́ lójoojúmọ́. Bẹ̀rẹ̀ láti ọwọ́ ago mẹ́sàn-án sí ago mẹ́rin ìrọ̀lẹ́ ni mo máa fi ń ṣiṣẹ́. Lẹ́ẹ̀kọ̀kan ní ọjọ́ Satide lẹ́ẹ̀kọ̀kan, ó lè ju bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n standard time kojú wákàtí méje lọ. Ẹlòmíràn sì máa ń lo wákàtí méjìlá, ó de tun ní ṣe pẹ̀lú irú iṣẹ́ tí èèyàn bá ń ṣe tàbí ibi tí èèyàn bá ti ń ṣiṣẹ́. Àwọn mìíràn máa ń ṣiṣẹ́ láti ago méje abí ago mẹ́jọ sí ago márùn-ún, tàbí ẹlòmíràn ago mẹ́sàn-án sí ago márùn-ún. Ṣùgbọ́n èmi máa-- ijọ́ tí mo bá lọ síbi iṣẹ́, màá ṣiṣẹ́ láti ago mẹ́sàn-án sí ọwọ́ ago mẹ́rin, ètò jẹ wákàtí méje.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọftwẹẹrì mi, nítorí pé ó ṣe pàtàkì. Lọ́pọ̀ ìgbà tí ẹ̀rọ kọ̀m̀pútà tó bá tí ń gbé àwọn àpẹẹrẹ wá tàbí tó bá tí ń gbé àwọn ìkìlọ̀ wá ní ojú ìran wípé kí á ṣe ìmúdójúìwọ̀n sọftwẹẹrì tí a kò ṣe ṣe àbí tí a ọ kò bí ará sí. Lójijì ni a rí pé kọ̀m̀pútà náà ó lè máa ṣiṣẹ́ dáadáa mọ́ bó ṣe yẹ kó ṣe. Nítorí náà, tí n bá tí ń rí ìkìlọ̀ nípa ṣíṣe ìmúdójúìwọ̀n sọftwẹẹrì, pàpàpá ni mo máa ń kó sí láti rí pé gbogbo sọftwẹẹrì mi wà ní ìmúdójúìwọ̀n kí iṣẹ́ kọ̀m̀pútà kí ó ba lè yára àti kí ohunkóhun kó máà bàá lọ da sẹ́ sílẹ̀ lára iṣẹ́ kọ̀m̀pútà náà. Nítorí idí èyí, mo máa ń mú ṣíṣe ìmúdójúìwọ̀n sọftwẹẹrì lọ́kùúkú dùn láti ṣe ní gbogbo ìgbà tí ìkìlọ̀ rẹ̀ bá ti wáyé lójú ìran mi.